Ṣé o ti gun ọkọ̀ ojú omi rí? Mi ò tí ì gun ọkọ̀ ojú omi rí o. Nítorí pé ibi tí mò ń gbé kò sún mọ́ etí odò rárá. Kò dẹ̀ sí odò tí ó fẹ̀ kankan ní ẹ̀gbẹ́ ilé mi àbí ní agbègbè mi tí màá fi gun ọkọ̀ ojú omi rí. Àmọ́ ọkọ̀ tí mo lè sọ pé mo gun, ìyẹn dẹ̀ ni àwọn ọkọ̀ kéékèèké ni ní ibi odò kékeré náà dẹ̀ ni. Kò ì ṣe ọkọ̀ ojú omi ní ńlá tó tóbi, kò i sì ṣe ní inú omi tí ó fẹ̀ yanturu. Ìyẹn ni mo lè ní bóyá mo wọnú rẹ̀ rí fún bóyá bí ìṣẹ́jú mẹ́wàá sí mẹ́ẹ̀dógún. Mi ò dẹ́ pẹ́ níbẹ̀ tí mò fi jáde.

Báwo ni o ṣe máa ń tọ́jú ara rẹ? Ìmọ́tótó, òun náà sọ pé ó, ó kojú àrùn bí ọyẹ́ tí ń bojú omi. Ìmọ́tótó ṣe pàtàkì púpọ̀. Tí mo bá jí l'òwúrò, màá fọ eyín mi kó dá ṣaka. Lẹ́yìn èyí, máa bo omi, màá fi wẹ̀ fún ìtọ́jú ara mi. Màá wẹ̀ ẹ́ àti ọrùn dé ilẹ̀. Mi ò kí ń da omi sórí púpọ̀. Mi ò ti fẹ́ da omi sórí rárá nítorí pé, ẹ́, aláwọ̀ dúdú ni mí, irun mi sì kì í. Tí mo bá n da omi sí i púpọ̀, kò ní tètè gbẹ tí màá fi tètè lọ sí ibi iṣẹ́ láàárọ̀. Fún ìdí èyí, nǹkan máa ń fọ ara mi ni. Tó bá di ní ìparí ọ̀sẹ̀, màá wá fọ irun mi, màá sì dìí sí àdìmọ́lẹ̀ lọ sẹ́yìn. Bí mo ṣe máa ń tọ́jú ara mi ní eléyìí. Tí mo bá ti wẹ̀ tán, màá para pẹ̀lú ìpara òyìnbó. Tí mo bá wá para tán, màá múra. Mò ń jáde lọ fún iṣẹ́ òòjọ́ mi nìyẹn.

Ṣé o ní àwòrán lára? Rárá o, mi ò ní àwòrán kankan lára. Mi ò fẹ́ràn kí èèyàn ya àwòrán sí ara. Nítorí pé àwòrán jẹ́ nǹkan tí kò dùn parẹ́. Tí ẹ bá ti kọ́ sí ara tán, ó ti di ti olúwa ẹ̀ yẹn. Fún ìdí èyí, mi ò ya àwòrán kankan sára. Mi ò sì fẹ́ràn kí má ya àwòrán sára. Àwòrán oríṣiríṣi, àwọn mìíràn máa ń yá àwòrán kí wọ́n ba à lè máa rántí ǹkan kan. Àwọn mìíràn dè máa ń ya àwòrán sára fún elòmíi máa kọ orúkọ olólùfẹ́ rẹ̀ sára. Ṣùgbọ́n tí ìjà bá dé ńkọ́, ṣe èèyàn ó lọ pa àwòrán olólùfẹ́ kúrò lára ni? Èmi ò ní àwòrán kankan lára o.

Ṣé o máa ń kọ̀wé pẹ̀lú ọwọ́? Bẹ́ẹ̀ ni, mo máa ń kọ̀wé pẹ̀lú ọwọ́. Mo tiẹ̀ fẹ́ràn kí n máa kọ̀wé pẹ̀lú ọwọ́ ní ayé kọ̀m̀pútà tí àwa wà yìí, nítorí pé ǹkan kan wà tí ó máa ń jẹ́, ó máa ń jẹ́, ó máa ń ṣe ènìyàn tí èèyàn bá ń kọ̀wé pẹ̀lú ọwọ́. Tó bá ń kọ̀wé pẹ̀lú ọwọ́ nígbà mìíràn, èèyàn ń ṣe, ọwọ́ èèyàn ń rí wí pé ọwọ́ náà ó rí iṣẹ́ ṣe yàtọ̀ sí ìyẹn. Ọpọlọ èèyàn náà ó ń ṣe iṣẹ́ àṣekára ni tí èèyàn bá ń kọ ìwé pẹ̀lú ọwọ́. Àti wí pé ìgbà mìíràn wà tí ó jẹ́ wí pé láti ro inú àròjinlẹ̀, èèyàn nílò láti kọ ǹkan tí èèyàn bá ń rò lórí kí èèyàn kó kalẹ̀ sínú ìwé pẹ̀lú bírò.

Nígbà wo ni o kẹ́yìn lọ rí dókítà? Ni ọdún tó kọjá ni mo dé ilé ìwòsàn gbẹ̀yìn. Nígbà tí mo ní ní ká sọ pé bóyá ni oṣù kẹwàá tí àwọn olóyìnbo mọ̀ sí oṣù October ni mo kẹ́yìn lọ rí dókítà gbẹ̀yìn fún àìsàn kíráńpẹ́ kan. Dẹ̀ ní mo gbé lọ. Àìsàn ibà ni mo gbé lọ rí dókítà kí ara mi ba lè yá. Dókítà dẹ̀ kọ òògùn fún mi tí mo lọ fún àìsàn náà. Ara mi dẹ̀ yá ìgbà tí mo rí dókítà gbẹ̀yìn nìyẹn.

Àwọn ojú òpó ayélujára wo ni ó wà? Ojú òpó ayélujára tí ó wà ní agbègbè yìí, àwọn ni MTN, Glo, Airtel, Etisalat, àwọn tí ó wà nìyẹn. Nígbà tó sì jẹ́ wípé fóònù mi ó ní, ó ní ààyè láti lo SIM card méjì. Fún ìdí èyí, mo ń lo MTN àti Glo. Ojú òpó ayélujára tí mo mọ̀ ń lò jù tó jẹ́ pé òun ni mo fẹ́ràn jùlọ ni ti MTN. Nítorí pé ojú òpó wọn a máa ń dáadáa dáa, ó sì máa ń ya tí èèyàn bá fẹ́ lọ sí orí ayélujára, kí èèyàn bá fẹ́ lọ wo nnkan. Glo ní ọ̀pọ̀ ìgbà pé dára, ó sì ní àwọn agbègbè tí Glo tí máa ń dára. Nítorí èyí ni mo ṣe fẹ́ràn MTN jùlọ.

Ṣé o máa ń gba àwọn ìmeèlì àìwúlò? Bẹ́ẹ̀ni, mo máa ń gba àwọn ìmeèlì àìwúlò. Ìgbà mìíràn wà tó jẹ́ wípé tí mo bá fi ìmeèlì mi kalẹ̀ fún àwọn wẹ́bsáìtì kan, wọ́n lè fún àwọn mìíràn pé kí wọ́n fi ta polówó ọjà sí mi lórí ìmeèlì. Fún ìdí èyí, wọ́n o sì fi ìmeèlì tí ò dá wọ́n fi ránṣẹ́ tí mi fẹ́ tí mi ò sì nílò wọ́n fi ránṣẹ́ sí mi. Irú àwọn ìmeèlì báyìí ni mo kà sí pé ìmeèlì àìwúlò ni. Tí mo bá ti gbà á, tí mo bá ti rí pé kò i ṣe nǹkan tí mo fẹ́ràn ni, n ó lọ pàárẹ́ kúrò lórí inbox mi.

Ìgbà mélòó ni ìrìnàjò rẹ lọ sí ibi iṣẹ́ máa ń gbà? Ìrìnàjò mi lọ sí ibi iṣẹ́ ó jẹ́ ìrìnàjò tí ó jìnnà díẹ̀ ó sì máa ń gbà tó ọgbọ̀n ìṣẹ́jú fún mi tí mo bá gbé ọ̀kadà àmọ́ tí mo bá gbé kẹ̀kẹ́ márúwá, ó máa ń gbà tó ọgbọ̀n ìṣẹ́jú àti ìṣẹ́jú márùn-ún nítorí pé márúwá kẹ̀kẹ́ tí a mọ̀ sí kẹ̀kẹ́ òún tún dúró lọ́nà, yóò mọ dúró, yóò mọ gbé èrò, yóò sì máa já èrò kalẹ̀ kí n tó dé ibi tí mò ń lọ. Ìgbà mìíràn dẹ́ níí tí mi ò ní rí márúwá kan láti ilé mi lọ sí ibi iṣẹ́, fún ìdí èyí, mo lè gbé márúwá kan dé ibi kan kí n tún dúró síbẹ̀ kí ń tún wá gbé òmíì kó tó di pé mo wá dé ibi tí mò ń lọ kó jẹ́ márúwá kẹ̀kẹ́ márúwá méjì. Àmọ́ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà èmi fẹ́ràn láti máa gbé ọ̀kadà tàbí kí n wọ mọ́tò, mọ́tò tó jẹ́ pé mọ́tò tààra ni. Tí mo bá gbé mọ́tò Tara tèmi, kò ní pẹ́ àbí ọ̀kadà náà, ọ̀kadà náà kò e pẹ́.

Ṣé o máa ń fi aṣọ ìbora bo ara nígbà tí o bá sùn? Bẹ́ẹ̀ni o, mo máa ń fi aṣọ ìbora bo ara nígbà tí mo bá sùn. Èmi è lo aṣọ tó tó tó tóbi tí àwọn olóyìnbo mọ̀ sí duvet nítorí pé ibi tí a wà yìí, ní apá ibi tí a wà yìí, ó máa ń gbóná gan. Síbẹ̀síbẹ̀, i n le ṣe ara mi lẹ́, pàápàá jùlọ, mo máa ń wọ aṣọ tẹ́ ìgbà tí mo bá wọ aṣọ sùn tán, mi tún máa fi aṣọ bo ara, ìrì pé ó bo gbogbo ara mi. Ìgbà mìíràn gan wà tó ṣe pé màá fi aṣọ bo ojú mi àti orí mi mọ́lẹ̀ tó jẹ́ pé a bí aṣọ mi ní wà tí ń fi sùn. N ò fẹ́ràn kí n máa ṣi ara mi lẹ́ tí mo bá fẹ́ sùn rárá.

Ṣé o ní ìwà tó dára nígbà tí o bá ń jẹun? Àkọ́kọ́ náà, kí ni a ń pè ní ìwà ti ó dára nígbà tí ènìyàn bá ń jẹun? Fún àkọ́kọ́, tó bá ń jẹun lọ́wọ́ tí oúnjẹ bá wà ní ẹnu rẹ, o ò gbudọ̀ sọ̀rọ̀ torí oúnjẹ náà ò lè ta síta kó ta sí ẹni tó bá wà lẹ́gbẹ̀ẹ́ rẹ. Tí o bá fẹ́ jẹun, rí i dájú wípé o pa ẹnu mọ́ tí o bá ń rún oúnjẹ jẹ lẹ́nu. Kí o má la ẹnu gbàgà bí ewúrẹ́ tí ó máa run nǹkan jẹ pẹ̀lú ariwo. Yàtọ̀ sí ìyẹn, tí èèyàn bá ń jẹun ní orí tábìlì, kí èèyàn má gbé ìgbá hun sí orí rẹ̀. Yàtọ̀ sí ìyẹn, tí èèyàn bá ń jẹun, kí èèyàn má má sáré jẹun. Ẹni to bá ń sáré jẹun, ìwà burúkú ni. Kí n wá dáhùn ìbéèrè tí ẹ béèrè pé ṣe mo ní ìwà tó dára nígbà tí mo bá ń jẹun. Tí èmi bá ń jẹun, mo má ń sọ̀rọ̀ tí mo bá ń jẹun lọ́wọ́. Àmọ́ ìnri dájú pé kò sí oúnjẹ ní ẹnu mi, mo ti gbé oúnjẹ tó wà ní ẹnu mi, mo ti gbé mi kó tó di pé mo jẹun, kó tó dí pé mo sọ̀rọ̀. Yàtọ̀ sí ìyẹn, èmi ò sábà jẹun ní orí tábìlì. Orí ìjókòó tó bá fẹ̀, tí ń ri ara nà tan dáadáa, òhun ni mo ti má ń jẹun.

Kí ni àwọn èrò rẹ fún iṣẹ́ ọjọ́ iwájú? Ní ọjọ́ iwájú, mo fẹ́ ní àgbẹ́ga tí ó pọ̀ gan, àmọ́ ẹ̀mí mi ti yọ kúrò ní iṣẹ́ tí mò ń ṣe yìí. Mi ò fẹ́ ṣe ẹ́ mọ́ nítorí kò fún mi ní-- mi ò kọ́ ẹ̀kọ́ kankan bẹ́ẹ̀. Mi bẹ́ẹ̀ ni, mi ò sì rí owó n bẹ́ẹ̀. Yato sí pé kò sí àgbẹ́ga tó jọjú, kò tún sí owó, kò sí ǹkankan. A kan ń lọ, a kan ń bọ̀ bí ilẹ̀kèèdí ni. Fún ọjọ́, ọjọ́ iwájú, mo fẹ́ pa iṣẹ́ dà, mo sì fẹ́ pa ibi tí mo ti ń ṣe iṣẹ́ náà dà.

Àṣà wo ni ẹbí rẹ máa ń ṣe? Àṣà àti ìṣe ó pé oríṣiríṣi. Fún àwọn ẹbí mi, àṣà tí a máa ń ṣe fún, àṣà ìgbéyàwó wà, àṣà ọmọ kikò wà, àṣà tí ó tún wà ni àṣà ìdána. Ká sọ pé a fẹ́ ṣe ìgbéyàwó, àwọn ilé ìyàwó yóò wá tọrọ ìyàwó ní ọ̀dọ̀ ilé ọkọ. Tó bá dẹ̀ jẹ́ àwa ni ilé ọkọ, àwa lalálọ̀ tọrọ ìyàwó ní ọ̀dọ̀ àwọn ilé ìyàwó. Àwọn ẹbí ọkọ àti ẹbí ìyàwó yiò ṣe, yiò mọ́ra wọn ọkọ àti wọ́n sì fọ pé wọ́n fi, kó tó di pé wọ́n fi ọmọ fúnra wọn. Yiò sì san owó ìdána àti àwọn ǹkan mìíràn tí wọ́n bá bèerè ní ilé ìyàwó. Àṣà mìí ta tun máa ń ṣe ni pé àṣà ọmọ kikò. Tó bá di ọjọ́ kẹjọ tí a bímọ, a ó fàárí ọmọ. Taa bá fàárí ọmọ tán, a pa ẹran, a sì ṣe wẹ̀jẹwẹ̀mu fún àwọn ènìyàn. Àṣà mìíràn náà tó wà tí ó pọ̀ yanturu tí a máa ń ṣe.

Ṣé o fẹ́ràn orin àtẹ̀gùn? Àtẹ̀gùn ó wà ní ilé tí mò ń gbé. Àtẹ̀gùn sì dára púpọ̀ nítorí pé ọ̀kan lára àwọn ibi tí èèyàn ṣe máa ṣe eré ìdárayá, òun ni àtẹ̀gùn. Àtẹ̀gùn tí èèyàn bá sì jẹ́ ọmọ kékeré tó sì ní àlàáfíà dáadaa tó bá ń gun àtẹ̀gùn, inú rẹ̀ yóò máa dùn, ẹsẹ̀ rẹ̀ yóò sì dá pé dáadaa. Fún ìdí èyí, mo fẹ́ràn kí n máa gun àtẹ̀gùn. Àmọ́ tí àtẹ̀gùn bá ti pọ̀ jù, yóò máa rẹ ara ni. Torí pé, ìwòntúnwòsì sì, òun ni gbogbo nǹkan láyé.

Ṣo fẹ́ran àwọn ìpàdé lórí fóònù? Lákọ̀ọ̀kan náà, èmi ò fẹ́ràn ìpàdé rárá rárá. Pàápàá jùlọ ìpàdé tó bá ti gùn jù. Àwọn ẹjọ́ tí ò ní láárí ni àwọn èèyàn kan máa ń rò níbi ìpàdé tó bá ti gùn jù. Àmọ́ ò ìpàdé lórí fóònù ké sáábà á pẹ́. Rárá, kò ṣíní jẹ́ wípé n tún máa rìn káàkiri lọ sí ibìkan lọ pàdé àwọn ènìyàn. Àmọ́ mo sì rí fẹ́ràn ìpàdé ojúkorojú ju ìpàdé orí fóònù lọ nítorí pé oníkálùkù yóò rí ara wọn. Ìpàdé dẹ́ẹ̀ní, irú ìpàdé ojúkorojú tẹ́ẹ̀ní lọ́pọ̀lọpọ̀ ìgbà, ó máa èèyàn yàtọ̀ sí pé ẹ ṣe ìpàdé, ẹ tún pín oúnjẹ, ẹ pín mímu tó ní káàlùkù ẹ jọ̀jẹ papọ̀. Àìléèyí yóò tún fi hàn pé ẹ ṣe fẹ́ràn ara yín sí. Yàtọ̀ sí yẹn, ọ̀rọ̀ sísọ kò í ṣe ọ̀rọ̀ ẹnu lásán. Ojú máa ń sọ̀rọ̀, ara máa ń sọ̀rọ̀. Fún ìpàdé ojúkorojú, ẹlòmíràn kò ní ní láti sọ ọ̀rọ̀ ẹnu rẹ̀, ṣùgbọ́n tí ẹ bá ti rí bí ara rẹ̀ ṣe sọ̀rọ̀, ẹ sì ti máa mọ irú nǹkan tí ó ń sọ láìs foun rárá. Fún ìdí èyí, ìpàdé ojúkorojú ó-- mo fẹ́ràn rẹ̀ ju ìpàdé orí fóònù lọ. Àmọ́ iyen ò wá sọ wípé mi ò ń ṣe ìpàdé orí fóònù náà o. Mo máa ń ṣe òun náà. Ọ̀kọ̀ọ̀kan pọ̀ jù ra wọn lọ ni.

Ìgbà mélòó ni o máa ṣàyẹ̀wò ìméèlì rẹ? Àyẹ̀wò ìméèlì mi ó dá lé lórí pé ṣé mò ń retí ìméèlì lọ́wọ́ èèyàn kan àbí mi ò retí. Tí mi ò bá retí ìméèlì láti ibì kan, mi tì ẹ́ ṣàyẹ̀wò rẹ̀ ju ẹ̀ẹ̀kan àbí èèmejì ní òjò lọ. Àmọ́ tí mo báa n retí ìméèlì tó ṣe pàtàkì ní ìṣẹ́jú ìṣẹ́jú ní ma lo wọ́ tó bá ti wọlé, kí n fi mọ̀ bóyá àbí mi ó ti wọlé ni àbí kò ti wọlé. Fún ìdí èyí, ìṣàyẹ̀wò ìméèlì mi ó dá lé lórí pé ṣé mo fẹ́ gba ìméèlì tó ṣe pàtàkì tí mò ń retí àbí bẹ́ẹ̀ kọ́.

Irú ẹ̀bùn wo ni o fẹ́ràn fún àwọn ènìyàn? Ẹ̀bùn tí mo fẹ́ràn fún àwọn ènìyàn, ó dá lé lórí ohun tí ènìyàn náà fẹ́ràn jùlọ. Nítorí pé ìrù Ọlọ́run ò dá wa bákan náà, ọ̀tọ̀ọ̀tọ̀ dẹ̀ ni èèyàn. Tóbájẹ́ wípé, mo rí pé ẹni yìí ó fẹ́ràn láti máa ka ìwé, ìwé ni màá fi ṣe ẹ̀bùn fún ẹni náà. Tóbájẹ́ wípé ẹni tó fẹ́ràn aṣọ ni, aṣọ ni màá fi ṣe ẹ̀bùn fún ẹni náà. Tóbájẹ́ pé bàtà ni àbí báágì, gbogbo ẹ̀ jùlọ, irú ẹ̀bùn tí mo bá rí pé ènìyi fẹ́ràn láti máa lò, tó jẹ́ ǹkan tí ènìyàn fẹ́ràn láti máa lò, òhun ni mo máa fi ṣe ẹ̀bùn fún ènìyàn.

Ṣé o ní irun gbàn? Rárá o, èmi ò ní irun gbà o. Obìnrin ni mí, mi ò dènà irun gbàn rárá. Ehn, àwọn obìnrin mí wá ní irun gbà. Bẹ́ẹ̀ni, bẹ́ẹ̀ni, mi ò le jí iyanrẹ̀. Àmáà kó yé ṣe ǹkan tó wọ́pọ̀ láàrín obìnrin kí obìnrin ní irun gbà. Àwọn ọkùnrin ló máa ń sábà ní irun gbàn. Èmi ò ní irun gbà o. Kódà mo fẹ́ lè máa ní irun mú.

Ṣé o máa ń jẹ oúnjẹ ọ̀sán pẹ̀lú àwọn oníbàárà? Rárá, mi kì í jẹ oúnjẹ ọ̀sán pẹ̀lú àwọn oníbàárà. Iṣẹ́ tí mò ń ṣe kò gba, kò fi ààyè lẹ̀ láti máa jẹ àbí mu pẹ̀lú àwọn oníbàárà. Àwọn tí wọ́n ń ṣe iṣẹ́ ìlú, òun ni iṣẹ́ tí mò ń ṣe. Kò sì sí ààyè n lẹ̀, kò sí owó tí wọ́n dá lọ́tọ̀ kalẹ̀ fún kí èèyàn fi jẹun pẹ̀lú àwọn tí èèyàn ń sìn. Fún ìdí èyí, èmi ò ń jẹ oúnjẹ ọ̀sán pẹ̀lú àwọn oníbàárà, kódà mi ò ń jẹ oúnjẹ àárọ̀ kan pẹ̀lú.

Báwo ni o ṣe máa ń múra sílẹ̀ fún ìpàdé pẹ̀lú oníbàárà? Tí mo bá fẹ́ ṣe ìpàdé pẹ̀lú oníbàárà iṣẹ́ mi, hiń rí i dájú pé mo kọ àwọn nǹkan tí a fẹ́ sọ̀rọ̀ ń pa, mo kọ́ kalẹ̀. Yàtọ̀ sí yẹn, ìpàdé tó bá jẹ́ ìpàdé ojúkorojú ni, ibi tí a ti fẹ́ ṣe ìpàdé, aá ti wá ibẹ̀ kalẹ̀. Aá rí i dájú wípé ibẹ̀ yóò gba àwa tí a fẹ́ ṣe ìpàdé ọ̀hún. Yàtọ̀ sí eléyìí, ṣe àwọn tí a fẹ́ ṣe ìpàdé pẹ̀lú yìí ṣé Aá fún wọn ní bóyá ǹkan tí wọ́n lè fi ọwọ́ jẹ bí i bóyá doónọt pẹ̀lú omi, ṣé ó jẹ́ àwọn tí a ma fún? Yàtọ̀ sí eléyìí, ṣe àwọn nǹkan tí a fẹ́ sọ̀rọ̀ ń pa, ẹ jẹ́ ká kọ́ kalẹ̀ sínú ìwé kí a fi mọ́ mọọ fa ọ̀rọ̀ gùn ká sì mọ́ dá ọ̀rọ̀ rú. Bí mo ṣe máa ń ṣe ìmúra kalẹ̀ fún ìpàdé ní eléyìí.

Ṣé o máa ń ṣe àtúnlo nǹkan fún kí èèyàn ba lè rí dájú wípé ojú ọjọ́ wa kò dàrú, kí èèyàn sì ba lè rí dájú pé agbègbè tí èèyàn ń gbé ó mọ́. Ó ṣe kókó kí èèyàn máa ṣe àtúnlo àwọn nǹkan kan bíi lẹ́dà tí èèyàn nkò kàn sí. Mo máa ń ṣe àtúnlo rẹ̀ kíì ṣe ẹ̀kan ni mo máa ń lò. Àwọn ike tí èèyàn fi ń jẹun, tí wọ́n sọ pé tí èèyàn bá ti lòó lẹ́ẹ̀kan kí èèyàn sọ ọ́n nù, èmi máa ń ṣe àtúnlo rẹ̀. Àwọn nǹkan mìíràn na wá tó ṣe pé èèyàn máa ń ṣe àtúnlo rẹ̀ tí ó fi sì tọ́jọ́.

Báwo ni o ṣe máa ń gba iyìnyin? Iyìnyin tí èèyàn bá, wọ́n ní ọmọ tó bá ṣe oun tó da, ó yẹ kí a ṣe kìíní ká yìn pé oku iṣẹ́. Wọ́n máa ń gba iyìnyin pẹ̀lú ìrẹ̀lẹ̀ àti ìdùnnú. Tí mo bá ṣe nǹkan tó da tí èèyàn bá yìn mí ní, mí máa ń dùn gan-an. Iyìnyin ó jẹ́ ǹkan tí mo máa ń fi ìdùnnú àti ayọ̀ gbà tí èèyàn bá ṣe fún mi.

Ṣé o ní aṣọ wíwẹ̀? Tí èèyàn bá fẹ́ wẹ̀ lódò, ó dára kí èèyàn wọ aṣọ ìwẹ̀ tí àwọn olóyìnbo ń pè ní swimming trunk tàbí swimming suit. Àmọ́ o, àwọn tí ó bá máa ń wẹ̀ lódò ni ó máa wọ irú aṣọ yìí. Tí mi ò bá ń kí ń wẹ̀ lódò, mi ò nílò aṣọ wíwẹ̀. Fún ìdí, à, nítorí pé ìgbà tí ó tẹ́ ti jẹ́ wípé èmi ò mọ bí wón ṣe ń wẹ̀ lódò, mi ò ní aṣọ wíwẹ̀ rárá.

Yàrá wo nínú ilé rẹ̀ ni o fẹ́ràn jù? Yàrá inú tí èèyàn máa ń sùn sí ní ibùsùn, òun ni mo fẹ́ràn jù. Nítorí wípé tí èèyàn bá wà ní ibùsùn, èèyàn ó fi ara balẹ̀, èèyàn ó sì nà tán. Ibẹ̀ dẹ̀ ni mo máa ń lọ ní alẹ́ tí mo bá fẹ́ sùn. Ìgbà mìíràn lọ́sàn-án tí mi ò bá lọ sí ibi kankan, mo lè lọ jókòó sí yàrá ibùsùn mi kí n fi ara balẹ̀, kí n máa fi, kí n máa ṣe fàájì ní inú rẹ̀. Fún ìdí èyí, yàrá ibùsùn ni yàrá tí mo fẹ́ràn jù nínú ilé mi.

Ṣé o máa ń han orun nígbà tí o bá sùn? Tó bá jẹ́ wípé mo ti ṣiṣẹ́, ṣiṣẹ́ o ti rẹ̀ mí kó tó di pé mo sùn, óóó nígbà míràn mo máa ń han orun tí ń bá dẹ̀ tì han orun Ṣùgbọ́n o nígbà tó bá jẹ́ pé mi ò ṣe iṣẹ́ púpọ̀ tí ò dé rẹ̀ mí kí n tó sùn, mo lè máa rọrún ju gbogbo ẹ̀ lọ. Ẹni tó bá sùn kò ì sábà mọ̀ bóyá òun ń rọrún àbí kò ń rọrún. Tí ẹlòmíràn bá sùn tí ẹni yẹn ni yóò sọ fún un tó bá jípé òun ń rọrún nígbà tí ó bá sùn. Àwọn ẹ̀rọ ìgbàlódé kan ti wà tí èèyàn lè fi mọ̀ bóyá òun ń rọrún àmọ́ èmi kò ní, èmi kò sì ní ẹ̀mí láti ra àwọn ẹ̀rọ yìí.

Ṣé o máa ń fi àwọn fáìlì rẹ pamọ́ sí orí cloud? Bẹ́ẹ̀ni, mo máa ń fi àwọn fáìlì mi pamọ́ sí orí cloud. Irú cloud tí, àpẹẹrẹ irú cloud tí mo máa ń lò ni Dropbox àti OneDrive. Ìgbà míràn wà náà tí mo máa ń lò Dropbox. OneDrive ni mo máa ń lò ní orí ẹ̀rọ kọ̀m̀pútà mi. Dropbox dè ní mo máa ń lò ní orí ẹ̀rọ fóònù mi.

Ṣé o mọ̀ bí a ti ń ṣe ìrànwọ́ àkọ́kọ́? Ìrànwọ́ àkọ́kọ́ pé oríṣiríṣi, tí èèyàn bá ní àìsàn ránpẹ́ tàbí tí ó bá jẹ́ pé ohun àbúrú kan bíi ya bíi bí èèyàn ṣubú tàbí kó fẹsẹ̀ kọ, tí ó bá ṣẹlẹ̀, àwọn ìrànwọ́ àkọ́kọ́ tí èèyàn máa ń ṣe mo mọ̀. Àmọ́ tí ó bá ti jẹ́ wípé nǹkan tí ó lágbára díẹ̀ ni, èmi ò mọ àwọn ìrànwọ́ àkọ́kọ́ kankan tí mo lè ṣe. Mo máa ń ṣe ìrànwọ́ àkọ́kọ́ tí ò bá ti ju agbára lọ.

Ṣé o ní ìrora nígbà tí o bá ń sọ̀rọ̀ níwájú àwọn ènìyàn? Rárá o, èmi ò ní ìrora nígbà tí mo bá ń sọ̀rọ̀ níwájú àwọn ènìyàn. Pàápàá jùlọ tó bá jẹ́ wípé mo ti lọ ṣe ìwádìí ǹkan tí mo fẹ́ sọ kalẹ̀. Mo dẹ̀ ti ṣe ètò ǹkan tí mo fẹ́ sọ kó tó di pé mo sọ. Mo dẹ̀ tún ti mọ àwọn ènìyàn tí mo fẹ́ bá pàdé. Èmi kò i ní ìrora láti sọ̀rọ̀ níwájú àwọn ènìyàn. Yálà èèyàn tí ó pọ̀ ni àbí èèyàn tó bá pọ̀. Ǹkan tó kàn lè ṣẹlẹ̀ ni wípé tó bá jẹ́ wípé mi ò ṣe ètò ǹkan tí mo fẹ́ sọ kalẹ̀, ó ṣe é ṣe kí ǹko kọ́ dúró náà kí ǹko kọ́ ro ǹkan tí mo bá fẹ́ sọ kó tó di pé mo máa wí jáde.

Ọjọ́ mélòó ni o ní fún ìsinmi ọdọọdún? Níbi iṣẹ́ témi ń ṣe, ọjọ́ mẹ́, ọjọ́ ogójì dín mẹ́rin ni ọjọ́ tí mo ní fún ìsinmi lọdọọdún. Ó túmọ̀ sí wípé ọjọ́ ọgbọ̀n ó lé ní mẹ́fà ni fún ìsinmi lọdọọdún mi. Èyán lẹ wá gba ìsinmi yìí ní ẹ̀ẹ̀mejì, kí ẹ̀yàn gé sí méjì tàbí kó gbà papọ̀ ní ẹ̀ẹ̀kan ṣoṣo. Ìsinmi ọdọọdún yìí ni tí ènìyàn kò bá lọ ní ọdún yìí, kò lè papọ kọ̀ lọ ní ọdún mìíràn. Ìyẹn ti lọ nìyẹn. Yàtọ̀ sí ìyẹn, tí ènìyàn kò bá lọ ìsinmi fún ọdún kan, kò sí ẹni tí yóò sọ pé kò ṣe lọ rárá, kò sí sí ẹni tí yóò ba jà sí e.

Báwo ni o ṣe máa ń ṣètò owó ìṣe tí ọdún bá ti bẹ̀rẹ̀? Ètò owó ìṣe jẹ́ ara ǹkan tó ṣe kókó tí èèyàn máa ń kọ́kọ́ ṣe ní ìbẹ̀rẹ̀ ọdún. Tí èèyàn bá sì ti ṣe é ní ìbẹ̀rẹ̀ ọdún, ní oṣù mẹ́ta mẹ́ta èèyàn ó tún máa ṣe láti rí i pé ó dé ó péye ó sì ba nǹkan tí ọjọ́ mu. Èsì ètò, ètò owó ìṣe, tí mo bá fẹ́ ṣe ètò owó ìṣe, ní ìkọ̀kọ̀ wòye àwọn òṣìṣẹ́ tí ó wà ní ilé-iṣẹ́ náà, níwà wòye ti oníkálukú ń gbà láti mọ̀ pé bóyá iye tí ẹni yìí ń gbà ó yẹ kó tilẹ̀ kàní tàbí kó ti dínkù.

Níbo ni, níbo ni o máa ń fi kọ́kọ́rọ́, kọ́kọ́rọ́ rẹ sí? Fún kọ́kọ́rọ́ ilé mi, mo máa ń fi sí iwájú ilé mi. Ó ní ibi kan tí mo máa ń fi sí pamọ́ níwájú ilé mi tí mo bá ti ń jáde. Nítorí pé kòì ṣe èmi nìkan ni mò ń gbé lé, àwọn a ti ajọ́ńgbele náà lè fẹ́ wọlé tí wọ́n sì lọ mú kọ́kọ́rọ́ náà. Àmọ́ ọ fún kọ́kọ́rọ́ ilé iṣẹ́, nínú àpò tí mo máa ń gbé káàkiri ni mo máa ń fi kọ́kọ́rọ́ ilé iṣẹ́ sí. Fún ìdí èyí, nígbà tí mo bá lọ ibi iṣẹ́, màá gbé àpò náà dání. Màá sì yọ kọ́kọ́rọ́ náà máa fi ṣe ìlẹ̀kùn.

Kí ni o máa ń jẹ ní òwúrọ̀? Ní òwúrọ̀, àwọn oúnjẹ tí ó ń jẹ òwúrọ̀ bí ẹyin, bí àkàrà òyìnbó tí a mọ̀ sí pancake, bí tea, bí kọfí kì í ṣe àwọn nǹkan tí èmi máa ń jẹ ní òwúrọ̀ nìyẹn o. Àwọn oúnjẹ tí mo máa ń sábà jẹ ní òwúrọ̀ ni iṣu, ìrẹsì, màkàrónì, sìpàgẹ́tì, màkàrónì, sìpàgẹ́tì, ẹ̀wà àti dòdò. Àwọn nǹkan báyìí ni ó jẹ́ oúnjẹ àárọ̀ tí mo máa ń jẹ, ó tó di pé ní ìgbà tí mo bá jí làárọ̀.

Ṣé o máa ń lo ọwọ́ ọ̀tún tàbí ọwọ́ òsì? Tó bá jẹ́ wípeé ọwọ́ tí mo máa ń fi ń kọ iṣẹ́ ni, tí mo máa ń fi ń kọ iṣẹ́ ni, ọwọ́ ọ̀tún mi ni. Mo sì sábà sí ọwọ́ ọ̀tún mi púpọ̀ yàtọ̀ sí ọwọ́ òsì. Àmọ́ ò, èyí ò jẹ́ wípé èmi ò n lo ọwọ́ òsì rárá. Mo máa ń lo ọwọ́ òsì fún àwọn nǹkan mìíràn bíi, káà so pé mo fẹ́ táǹbà, mo fẹ́ mú nǹkan mìí tí ọwọ́ ọ̀tún mi tí mo bá ti, mo bá ti ń lò fún nǹkan kan lọ́wọ́. Ìgbà mìíràn dèẹ́ ní to je pé màá kàn sọ pé tí ń tí ẹ lo ọwọ́ òsì yín náà wò.

Ṣé o máa ń kọ lẹ́tà fún àwọn ènìyàn? N ó ti nígbà tí ní ayé ìgbà kan kó tó di pé ẹ̀rọ fóònù àti ẹ̀rọ ayélujára ó wá di ǹkan tí gbogbo èèyàn ń lò. Lẹ́tà ni àwọn èèyàn máa ń fi bá ara wọn sọ̀rọ̀. Mo dẹ̀ jẹ́ èèyàn kan tí ó máa ń bá àwọn ènìyàn kọ lẹ́tà, mo sì máa ń kọ lẹ́tà ti temi náà fún àwọn ènìyàn. Ṣùgbọ́n ò ó, ní ayé ìsín tí gbogbo ẹ ti di pé fóònù ti wà, ẹ̀rọ ayélujára náà ti wà, kò sí ǹkan tí ó ń jẹ́ lẹ́tà tàbí alára mọ́. Èmi ò kí ń kọ lẹ́tà o. Èmi ò sì ń gba lẹ́tà.

Ṣé o fẹ́ràn àwọn àlọ́ apanilẹ́rìn? Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn àwọn àlọ́ apanilẹ́rìn. Tí mo bá fẹ́ wo àlọ́ apanilẹ́rìn, mo lè mú ẹ̀rọ fóònù mi kí n lọ sí orí ayélujára, kí n lọ wa àwọn àlọ́ apanilẹ́rìn ní tó jẹ́ fídíò. Ìgbà mìíràn dẹ́ ní, ní àwọn orí social media bii X. Àwọn kan wà tí ó jẹ pé nǹkan tí wọ́n máa ń gbé jáde ni àlọ́ apanilẹ́rìn oríṣiríṣi tó dẹ̀ tún mu ọgbọ́n dání.

Ṣé etí rẹ dára? Ọpẹ́ ni fún eléèdúú wa tó fún mi ní ara tó dápé. Lára ara tó dápé ọ̀ún, naasì ni etí mi. Etí mi dára ó sì gbọ́rọ̀. Etí mi, ó pé etí méjì ni, kò sì sí àbàwọ́n kankan tí ó wà ní ibi etí náà tí etí mi, àwọn tí etí wọn ò dára. Ó ní àwọn dókítà oníwòsàn tó ṣe pé iṣẹ́ titun wọn ni kí wọ́n tọ́jú ààrùn etí. Ọlọ́run kò ní jẹ́ ká rí ààrùn etí o.

Ṣé o jẹ́ ẹni tí kò jẹ ẹran? Rárá o. Àwọn tí ó jẹ́ pé ewé lásán ni wọ́n máa ń jẹ tí wọ́n e jẹ ẹran, èmi ò sí lára wọn. Èmi máa ń jẹ ẹran dáadáa, mo sì máa ń fi ewé kún lekọ̀ọ̀kan. Mo máa ń jẹja, mo máa ń jẹ ẹyin, mo sì máa ń mu mílìkì. Èmi, èmi ò jẹ́ ẹni tí kò jẹ ẹran.

Kí ni o máa ń ṣe kí o tó lọ sùn? Àwọn nǹkan wà tí mo máa ń ṣe kí n tó lọ sùn. Mo máa ń rí i wí pé ilé ìdáná mi ó mọ tónítóní, ọmọ mi sì wọ aṣọ ọ̀ṣun rẹ̀ kí ó tó di pé ó lọ sùn. Mo sì máa ń rí i dájú wí pé mo ṣàdúrà kí n tó lọ sùn kí eléduà kọ́ ṣo mi kí ń fi sùn, kí ń fi jí láyọ̀. Àwọn nǹkan báyìí jẹ́ nǹkan tí mo máa ń ṣe kí n tó lọ sùn pé kò sì sí nǹkan mìíràn dàbí alárà yàtọ̀ sí pé màá tún ti gbogbo fèrèsé mi n sì wò àwọn ìlẹ̀kùn bóyá wọ́n ti tì dáadáa.

Ṣé o máa ń lo ọ̀pá ìfàmọ́ra nígbà tí o bá mú ohun mímu? Rárá o, èmi ò saábà lo ọ̀pá ìfàmọ́ra nígbà tí mo bá mú ohun mímu nítorí wípé fún agbègbè wa àti àyíká wa, àwọn nǹkan tó jẹ́ ǹkan oníke wọ́n ní ká dínkù kí a má má lò mọ́. Ọ̀pá ìfàmọ́ra tó sì pọ̀ ní agbègbè yìí ike ni wọ́n fi ṣẹ. Nígbà tí kí ń ma bà wá máa ṣe àgbègbè wa ní ìjàm̀bá, ó dáa kí ń fẹ́ kàn mú ife kí ń bu nkan tí mo bá fẹ́ mú síbẹ̀, kí ń sì mú nínú ife ju kí ń lọ wá ọ̀pá ìfàmọ́ra lọ.